Ero ologbon je oun ti a so papọ̀ mo ero kayelujara, èyí ti a le dari pẹ̀lú ohun wa èyí tí a so papọ̀ mọ́ nẹ́tíwọ́kì, ó máa ń mú kí iṣẹ́ kí ó rọrùn ó sì máa ń jẹ́ kí ó yá. Mo ní ẹ̀rọ bí ẹ̀rọ tí ń mú omi tutù, ìyín fíríjì nínú ilé mi. Mo ní ẹ̀rọ tí ń mú oúnjẹ gbóná, èyí tí a máa fi ń mú kí oúnjẹ tó tutù gbóná. A ó gbé si ínú rẹ̀ fún sáà kan, a ó sì tẹ àwọn bọ́tíìnì tí ó wà ní ara ẹ̀rọ náà láti mú kí oúnjẹ gbóná. Mo ní ẹ̀rọ ọlọgbọ́n, ẹ̀rọ òṣùwọ̀n, èyí tí mo máa ń fi wọn àwọn oúnjẹ mi nínú ilé mi. Mo ní ẹ̀rọ tí ń mú ilé tutù, èyí tí máa ń fẹ́ afẹ́fẹ́ tutù síni lára tí yiò mú kí inú ilé kó tutù miringidi tí ènìyàn ò sì ní mọ̀ bí a óoru n mú. Mo ní ìgbálẹ̀ rọ́bọ̀tì, èyí tó máa ń mú kí nínú inú ilé kí ó yá, èyí tó sì máa ń mú kí a rí iṣẹ́ ṣe ní ìgbà tó kéré tí ò sì lani lógun. Mo ní ẹ̀rọ ọlọgbọ́n amóhùnmáwòrán, ìyẹn telivisiom èyí tí a máa ń wo àwòrán àti ohun ènìyàn. Mo ní ẹ̀rọ gbohùngbohùn, èyí tí máa ń gbé orin ṣafẹ́fẹ́ tí yóò máa mú pariwo tí ènìyàn tó wà ní ilé kẹta sí mi lè gbọ́ nígbà tí n bá fi ń wo ẹ̀rọ amóhùnmáwòrán mi. Mo sì máa ń fi ẹ̀rọ gbohùngbohùn mi, èyí tí ṣe ẹ̀rọ ọlọgbọ́n, gbọ́ ìròyìn àgbáyé.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi. Ó daa kí ènìyàn kí ó máa na ara nítorí ara ríro. Kò daa kí ènìyàn máa ṣiṣẹ́ ní gbogbo ìgbà, kó má ní àsìkò àti sinmi. Ó daa kí ènìyàn máa nara nítorí àlàáfíà pípé. Èyì í ti ó mú kí àwọn egungun àti iṣan ara kí ó da pé ó daa kí ènìyàn máa na ara. Èyí í ti ó mú kí àwọn ẹ̀jẹ̀ tó ti dúró sí ojú kan ní ara ẹni nígbà tí ènìyàn bá jókòó sí ojú kan, kí wọ́n le rìn dáadáa nínú àgò ara. Ara nína máa ń mú ìlera pípé àti àlàáfíà dé bá ètò ara lílè edá, ìlera sì ni ọrọ̀. Ó da kí ènìyàn máa na ara. Fún èmi o, èmi máa n na ara mi dáadáa nígbà tí mo bá wà ní ibikíbi.

Bákan méjì ni fún mi láti ṣí fèrèsé ọkọ̀. Nígbà tí mo bá wà nínú ọkọ̀ tí ooru bá ń mú mi, n ó gbìyànjú láti ṣí fèrèsé ọkọ̀ mi kí afẹ́fẹ́ ìtura kó lè baà fẹ́ sí mi. Ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà tí òjò ń rọ̀ ni, mi ò ní gbìyànjú àti ṣí fèrèsé ọkọ̀ nítorí kí aṣọ mi kó má ba tutù kí òjò má ba pa mí nínú ọkọ̀ tí mo wà nítorí ìfẹ́sí òjò pẹ̀lú afẹ́fẹ́ tí ń fẹ́ ní ojú pópónà nígbà tí ọkọ̀ bá ń rìn. Ìdí nìyẹn tí mo fi sọ pé bákan méjì ni fún mi láti ṣí fèrèsé ọkọ̀ àbí láti má fẹ́ràn àti ṣí fèrèsé ọkọ̀. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta ni wípé tí mo bá fẹ́ gbé ọkọ̀ mi pamọ́ síbì kan, bóyá mo fẹ́ sáré lọ sí ilé ìtajà oúnjẹ láti ra oúnjẹ, mo sì fẹ́ gbé mọ́tò mi, ìyẹn alùpùpù mi sí ẹ̀bá ọ̀nà kí n lè lọ ra nǹkan tí mo fẹ́ rà. N ó ti gbogbo ilẹ̀kùn ọkọ̀ náà gbẹ́ pé ń ó wá ṣí fèrèsé náà díẹ̀ sílẹ̀ kí afẹ́fẹ́ lè máa fẹ́ wọ inú ọkọ̀, kí gíláàsì ọkọ̀ má ba tètè fọ́ torí bí a bá, bí a bá gbé mọ́tò sí ibìkan fún ìgbà pípẹ́ nínú òòrùn tí a kò sì ṣí fèrèsé ẹ̀ sílẹ̀, ooru burúkú níí ti inú alùpùpù bẹ́ẹ̀ jáde sí ènìyàn nígbà tó bá ṣí.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin. Nígbà tí mo bá wà nínú ọkọ̀, n óò máa gbọ́ orin tí ó ń lọ lórí ẹ̀rọ gbohùngbohùn àti gbogbo ìtàkùrọ̀sọ táwọn oníròyìn ń sọ tí m bá wà nínú ọkọ̀. Tí m bá wà nínú ọkọ̀ nígbà mi, èmi fúnra ra mi, n óò máa gbọ́ orin tí àwọn òṣèré onígbàgbọ́ ìyẹn àwọn kìrìsìtẹ́nì tí wọ́n kọ̀. Nígbà mìí tí m bá wà nínú ọkọ̀, n óò máa gbọ́ ohùn afẹ́fẹ́ tí ń fẹ́lẹ́lẹ́lẹ́, ohùn ìṣẹ̀dá. Nígbà mìí, mi ò ní tan ẹ̀rọ ayélujára kankan bí i ẹ̀rọ gbohùngbohùn. N óò ṣàjòkò, n óò máa wà yíká mi àti iṣẹ́ elédùmarè. Ṣùgbọ́n mo níìfẹ̀ sí àti máa gbọ́ ìròyìn àgbáyé àti orin nígbà tí m bá wà nínú ọkọ̀ mi.

Ìmọ́tótó ní borí ààrùn mọ́lẹ̀. Mo máa ń ṣe àrídájú pé ọjà mi dára nípasẹ̀ ìmọ́tótó. N ó nu gbogbo ara ọjà mi. Èyíi tí ó bá dọ̀tí, n ó nu, n ó fọ́ ko mọ́n tonitoni nígbà tí mo bá tu ṣe tó sì ń dán bí ẹgbin. Èyí ni yóò mú kí àwọn ènìyàn ríi pé, Há! Ọjà yìí máa jójú lówó o.” Èyí tí á fa ojú àwọn ènìyàn mọ́ra láti lè jẹ́ kí wọ́n ṣàkíyèsí pé, Há! Ọjà tó dára wà ní ibí yìí.” Ṣùgbọ́n bó jẹ́ ẹni tí ò ń rí àrídájú pé kí ọjà rẹ̀ kí ó dára, ìdọ̀tí yóò bóò bíbà kódà kò ní mọ ìgbà tí èyí tí ó ti bàjẹ́ nu ọjà náà gan tí ó sì wà lórí igbá tó yẹ kó mu kúrò kò ní mọ̀ ìgbà náà. Nítorí náà, mo máa ń ṣe àrídájú pé ọjà mi dára nígbà gbogbo nípasẹ̀ kí ń má ṣe ìmọ́tótó wọn. Èyí tí ò bá dáa kí ń yọ́ kúrò, èyí tó bá kù díẹ̀ kí ó bàjẹ́ kí ó dé ọjọ́ tó yóò bàjẹ́. N ó tètè sọ́lẹ̀ ní gbànjó, n ó tà kúrò o.

Rárá o, èmi ò fẹ́ran iṣẹ́ ìta gbangba o, nítorí pé mo jẹ́ ènìyàn kan tí ó máa ń tijú gidigidi. Tí mo bá sì wà láàárín àwọn ènìyàn, ọkàn mi kì ń balẹ̀. N ó máa ń ní èrò pé n ò yẹ láwùjọ. Mo jẹ́ ẹni tó yẹ wipé mo máa ń de orí bọ ilé. N ó ń kúrò nínú ìyẹ̀wù mi látàárọ̀ dálẹ̀, yàtọ̀ sí pé kí n lọ sí ibi iṣẹ́ mi, kí n mú ọmọ mi lọ ilé ìwé, kí n sì lọ sí ilé ìjọsìn fún ẹ̀sìn. Lẹ́yìn èyí ni, n kò fẹ́ran ǹkan kíǹkan tó ṣe mọ́ ìta gbangba, nítorí wípé mo ní ìfẹ́ sí ibi tí ariwo kò sí. Mo ní ìfẹ́ kí n wà nínú ilé mi, torí mo rí inú ìyẹ̀wù mi gẹ́gẹ́ bí ibi àbò mi. Èyí ni ìdí tí mi ò fi fẹ́ran iṣẹ́ ìta gbangba, àti wípé mo jẹ́ èèyàn kan tí ò fẹ́ran ẹgbin, torí mo máa ń rò wípé ẹni tí ó bá wà ní ìta gbangba tàbí tó ń ṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìta gbangba, oríṣiríṣi ẹgbin àti ìwọsí ni ó ń ta bá irú ẹni bẹ́ẹ̀. Èmi sì jẹ́ èèyàn kan tí ò fẹ́ran ìwọsí tàbí ẹgbin. Bọ̀wọ̀ fún mi kì í bọ̀wọ̀ fún ọ. Nítorí náà, mi ò ní ìfẹ́ sí ǹkan kíǹkan tó ní ṣe pẹ̀lú ìta gbangba. Mo ní ìfẹ́ sí àlàáfíà ọkàn tí mo máa ń rí nígbà kúùgbà tí mo bá wà nínú ilé mi, ìyẹ́ ní ìyẹ̀wù mi pẹ̀lú àwọn èèyàn mi àti ọmọ mi, àwọn ẹni tí mo mọ̀ pé mo mọ́jú wọn, tí mo ní ìfẹ́. Torí nígbà mí tí ń bá bọ́ síta, tí ń bá ṣèṣì bọ́ síta nípasẹ̀ pé àwọn ọ̀rẹ́ mi pè mí, "Oya o arábìnrin wá, jẹ́ ká lọ sí ita." N ó máa ń ní èrò rẹ̀ lọ́kàn wípé mi ò, mi ò múra tó, mi ò dá tó. À, ṣé bàtà tí mo wọ̀ yí ṣó dára tó báyìí? Ẹ ṣé irun mi yí ṣó dá tó báyìí? Gbogbo èrò yẹn tí ó máa ń jẹ́ kí ènìyàn ní ìbẹ̀rù. Ìta gbangba ló wà nùú mi. Èyí sì ni mi ò fi ń lọ sí ìta gbangba tàbí fẹ́ran ohun tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìta gbangba.

Hmm. Hmm. Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi nítorí pé ó dáa kí eeyan ní àjọṣepọ̀ tó dán mọ́rán láàárín òun àtàwọn oníbàárà rẹ. Nítorí wípé bí èèyàn bá wù iwà ọ̀bùn ẹ̀yọ̀ kan sí oníbàárà kan, ìgbà oníbàárà tí yóò ti ara ẹni wu wa, èèyàn pàdánù nìyẹn. Nígbà tó bá di ìparí oṣooṣù, mo máa ń ṣe wẹ̀jẹwẹ̀mu pẹ̀lú àwọn oníbàárà mi kí gbogbo wa lè jọ jáde ká sì lọ gbafẹ́. A ó jẹun papọ̀, a ó dọ̀wẹ̀kẹ̀, a ó sọ̀rọ̀ ohun tí yóò mú ìtẹ̀síwájú bá oko wò mí àti ohun tó jẹ́ ìpèníjà fún wọn lórí ọjà tó ń ràn lọ́wọ́ tèmi náà ní ọ̀dọ̀ wọn. A ó gbàmọ̀ràn, a ó jọ jùkòó dúnadúrà bí ayé gbogbo wa yóò ṣe tẹ̀síwájú tí ọkọ̀ ajé wa náà tí ò sì fi ní forí ṣọpọn. Bẹ́ẹ̀ ni o, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn mi wọ́n kì í fẹ́ jáde, wọn ò fi owó ránṣẹ́ sí wọn torí wípé ó lè ní ìdí kan tàbí nǹkan mí ì tí wọn ò fi fẹ́ jáde. Bí àwọn oníbàárà mi tọ́ ba ni ọmọ wẹ́wẹ́ nílé wọn ò ní fẹ́ jáde fún oúnjẹ ọ̀sán torí wọn ò ní láti dáná fún ọkọ wọn. Irú àwọn oníbàárà mi yìí, n ó máa ń fi nnkan ránṣẹ́ sí wọn, n ó fowó ránṣẹ́ sí wọn, n ó sì fẹ̀bùn ránṣẹ́ sí wọn láti dúpẹ́ lọ́wọ́ wọn, láti lè sọ fún wọn wípé mo mọ ríri wọn, mo mọ ríri àwọn tó ń bá mi ra ọjà kí a sì lè ní ìbáṣepọ̀ tó dán mọ́rán.

Hmm, ẹ̀rọ ìgbésókè. Mo rántí ọdún náà lọ́hùn, nígbà tí mo kọ́kọ́ wọ inú ẹ̀rọ ìgbésókè. Kàí! Ní ṣe lórí mi gbà wóóó. Ẹ̀mí mi sì ń fòóò. Ẹ̀rù bá mííí. Mo nílò láti bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Àwọn tó wá wà nínú ẹ̀rọ ìgbésókè un wá ń bi mí pé, "arábìnrin, e ṣé, kílódé tí ẹ fi ń ṣe báyìí tí ẹ sì fi ń gbọ̀n?" Mo wá sọ fún wọn wípé mi ò wọ inú ẹ̀rọ ìgbésókè yìí ri. Bẹ́ẹ̀ lórí mi ń fuyẹ́ geee. Wọn wá ní wípé mo ní ẹ̀rù rẹ̀ lára ni. Mo ní torí mo máa ń bẹ̀rù ẹrù ibi tó bá ti ga. Mo sì bẹ̀rù ẹ̀ púpọ̀. Nítorí náà, mi ò fẹ́ràn àti máa lo ẹ̀rọ ìgbésókè o. Mà á yáa fi ẹsẹ̀ mi rìn ju kí n wọ inú ẹ̀rọ ìgbésókè lọ.

Mo fẹ́ràn àti lọ sí ibi tí wọ́n ti máa ń kọrin. Kò bá jẹ́ ilé tí a ti ń ṣe pètepèrò bí wọ́n ṣe máa mú orin kan kún ìmí sododidi Ibi kí ibi tí n bá ti gbọ́ àlùjọ ìlú, mo máa n nífẹ̀ẹ́ àti lọ síbẹ̀. Mo sì nífẹ̀ẹ́ kí ń máa lọ setí òkun láti jókòó láti gba afẹ́ẹ́fẹ́ láti máa kọrin. Mo nífẹ̀ẹ́ àti lọ sí ibi kí ibi tó bá ní ṣe pẹ̀lú orin. Ó máa ń mú nú mi dùn. Ó máa jẹ́ kí n rí pé mo pé ayọ̀ yìí tí ò ṣe é fẹnu sọ o máa ń wá pẹ̀lú ohunkóhun tó bá ṣe pẹ̀lú orin. Kò bá jẹ́ ilé ìjọsìn ni o. Kò bá jẹ́ ibi tan ti ń ta ẹ̀rọ orin ni. Ibi kí bi tí n bá ṣà ti ń gbọ́ orin, mo máa nífẹ̀ẹ́ àti lọ síbẹ̀ láti gbọ́ orin, láti kọrin, pàápàá láti jó.

Láti ra ǹkan, mo máa ń lọ sí ọjà ọba láti ra ǹkan. N ó kúrò ní ilé mi, n ó gbé ọkọ̀ lọ sí ọjà nítorí pé mo fẹ́ràn àti ra ǹkan lọ́jà ju lójú àdúgbò lọ. Bí bá ní ra ǹkan ládùgbo, nǹkan àdúgbò yóò wọ́n, n kò sì ní rí èyí gaan gan tí ó wù mí. Èyí ni mo ṣe máa ń korí sí ọjà ọba ìyẹn ní Dùgbẹ̀ láàrín ìgboro Ìbàdàn láti lọ ra àwọn ǹkan tó wù mí torí bí bá dé bẹ̀, n ó rí lọ́pọ̀ ya n turu àti ní owó tí ó gara tí ó sì fuuni ni ìtàn ya n ó sì rí ọ̀pọ̀lọpọ̀ ǹkan mi tí wun ó tún ra èyí tí mi ò ní rí ní àdúgbò ọjà ọba ni mo fẹ́ràn o láti máa lọ láti máa ra ǹkan mi.

Ìmọ̀ titun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí wọ́n ṣe ń fi òwú hun aṣọ. Mo máa ń fẹ́ràn kí obìnrin kí ó rẹwà lọ́pọ̀lọpọ̀ èyí ni ìmúra wọn. Èyí ló wù mí láti lè mọ bí wọ́n ṣe ń ran aṣọ tàbí oun tó bá ní ṣe pẹ̀lú aṣọ. Mo fẹ́ láti ní ìmọ̀ ní bí wọ́n ṣe ń fi òwú hun aṣọ. Èyí tí ó máa ń ní ìwò tí ò sì ní lani lóogun. Èeyan ò nílò láti ní ẹ̀rọ tó fi ń ran aṣọ kó tó mọ bí wọ́n ṣe ń hun aṣọ pẹ̀lú píìnì àti òwú tọ fi ń ṣe aṣọ híhun. Ìmọ̀ tí mo fẹ́ ní nii, ẹlẹ́ẹ̀keji ẹwẹ̀sì ni wípé mo fẹ́ ní ìmọ̀ ẹ̀rọ ayélujára nítorí wípé wọ́n wà lórí rẹ̀. Ayé sì ti lújára pẹ̀lú ojoojúmọ́ ní ojú ń là á ní ìmọ̀ tuntun sì ń dé síi ni ní ìdàgbàsókè sì ń tẹ̀síwájú níbi gbogbo. Èyí ló wù tú hun mí láti kọ́ ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa ẹ̀rọ ayélujára. Àwọn ìmọ̀ tuntun méjì tí mo fẹ́ mọ̀ nìyí.

Mo máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì. Nípa pé n kò tiẹ̀ ní fi ǹkan kan tí ó rí Íńtánẹ́ẹ̀tì. Nítorí òwe Yorùbá bọ̀ wọ́ ni, "Ohun tí ènìyàn bá gbò ló máa ní iyì." Èmi máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi ní orí Íńtánẹ́ẹ̀tì. Nípa má fi ohun tí mò ń ṣe síbẹ̀. N kò ń fi ohun tí mo máa ń ṣe ní ayé ìkọ̀kọ̀ mi sórí Íńtánẹ́ẹ̀tì nítorí ènìyàn burú. N kò sì fẹ́ ǹkan kan tí yóò ba ayé ìkọ̀kọ̀ èmi àti olólùfẹ́ mi tàbí àwọn ẹbí mi jẹ́. N kò ní yà fi sórí Íńtánẹ́ẹ̀tì píń-pín.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí ní ìwọ̀nba ọdún mẹ́ta sẹ́yìn. Mo rántí ọjọ́ àkọ́kọ́ tí n ó fi ẹsẹ̀ tẹ ọkọ̀ ojú omi, ẹ̀rù bà mí, ariwo sọ́ge, àwọn ènìyàn tó sì wà láyíká mi wò wípé, “ta ló máa rako wọ̀lú?” Mo sọ fún ẹni tó n wa alùpùpù ọkọ̀ ojú omi náà, mo ní, “mi ò wọ ọkọ̀ ojú omi rí.” ẹ̀mí ẹ̀rù omi sì bà mí gidigidi nítorí wípé́ omi kì ń ṣe ilẹ̀. Torí ẹ ni ẹ̀rù ṣe ń bà mí láti wọ ọkọ̀ náà ní ọjọ́ náà lọ́hùn. Ọ̀gbẹ́ni tó wá a wa ọkọ̀ ojú omi náà ní kí n fọkàn balẹ̀, kí i má bẹ̀rù, kí i má fòyà, òun ó fi mí sí àárín àwọn ènìyàn, òun ó sì wọ aṣọ tó máa ń wọ̀ fún àwọn tí wọ́n ò mọ̀ọ́ wẹ̀ nínú omi sí ọrùn mí. Èyí tó máa ń dáàbò bo ẹ̀mí nígbàtí ọkọ̀ ojú omi bá ṣubú. Ó sì ní kí n dojúbolẹ̀ nínú ọkọ̀ ojú omi náà títí a ó fi dé ibi tá ń lọ. Ó ní tí a bá ti dé bẹ̀ òun yóò sọ fún mi kí n gbé orí sókè. Ìgbà àkọ́kọ́ tí mo máa wọ ọkọ̀ ojú omi nìyẹn. Láti ìgbà yẹn, mi ò wọ̀ mọ́.

Nígbà tí mo bá jí ní òwúrọ̀, n ó fẹnu. N kì í kọ́kọ́ fi nǹkan kan sí ẹnu ní òwúrọ̀ torí mo jẹ́ ẹni tí kì í tètè jẹun. Ṣùgbọ́n ngbà tí mo bá fẹ́ jẹun, mo ní ìfẹ́ sí kí jẹ búrẹ́dì, èyí tí àwọn Yorùbá máa ń pè ní pafùnbo gan, àti omi gbóná pẹ̀lú èròjà tíì àti mílíìkì tí ń sara loore fún oúnjẹ àárọ̀ mi. Mi ò ní ìfẹ́ sí oúnjẹ tó bá tóbi àbí eyi to bá le àbí èyí tí ń ó jẹ tán tí ń ò ní lè gbá pa gbẹ́sẹ̀ àbí èyí tí ń ó jẹ tán tó ruń yóò máa kùn mí. Mo ní ìfẹ́ sí oúnjẹ tí ó bá fúyẹ́ tí màá lè ṣiṣẹ́

Huh hun bẹ́ẹ̀ni mo ní orúkọ iyangije. Orúkọ ìnagijẹ ó jẹ́ àṣàyàn orúkọ tí àwọn ọ̀rẹ́ èèyàn tàbí ẹbí àti ojúlùmọ̀ bá fún èèyàn dípò orúkọ tí bàbá àti ìyá ẹni sọ ni ní ọjọ́ tí a bí ni wáyé. Tó bá jẹ́ wípé ọmọ tó nífẹ̀ẹ́ oúnjẹ, a lè fún un ní orúkọ ìnagijẹ bíi Tikùnòṣòro, Ebilárí, Ọ̀fùnígígò, ìyẹn orúkọ ìnagijẹ fún ẹni tó bá nífẹ̀ẹ́ oúnjẹ. Ṣùgbọ́n torí pé mi ò nífẹ̀ẹ́ àti máa jẹun jù, mo jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ àti máa dúró sínú ilé, kódà nku ń bọ́ síta. Orúkọ ì-ìnagijẹ mi ni Akéribọnú. Orúkọ tí wọ́n máa ń pè mí nìyẹn. Tí n bá ti bọ́ sí òde ilé mi, àwọn ará ilé mi yóò ní, "À! Akéribọnú máa tún ti bọ́ síta." Akéribọnú ni orúkọ ìnagijẹ mi. Orúkọ mi gangan tí mò ń jẹ́ ó yàtọ̀ sí orúkọ ìnagijẹ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ ìsinmi, èyí tí ń ṣe ọjọ́ keje nínú ọjọ́ nínú kàlẹ́ndà. Mo ní ìfẹ́ àti máa sin Ọlọ́run mi, kiri ó ni mí èyí tí gbogbo èèyàn mọ̀ sí Krìstẹ́nì. Nígbà tó bá di ọjọ́ ìsinmi, n ó tètè jí lòwúrọ̀ bí aago méje láti tètè dé ilé ìjọsìn fún ẹ̀kọ́ inú bíbélì, ìyí tí wọ́n máa ń kọ́kọ́ ṣe kọ tó bẹ̀rẹ̀ ìsìn gangan ní ọjọ́ ìsinmi. Mo sì jẹ́ akọrin pẹ̀lú nínú ìjọ mi, èyí tó jẹ́ wípé mo jẹ́ òṣìṣẹ́ kò sí ààyè fún mi láti ṣe ìmẹ́lẹ́ kankan tàbí láti fi ọwọ́ tẹ́ńbẹ́lú mú ọjọ́ ìsinmi mi. Ìdí nìyí tí mo fi máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi torí mo fẹ́ràn láti máa bọlá àti bọ̀wọ̀ fún Ọlọ́run ẹlẹ́dàá mi tó dá mi. Mo sì jẹ́ òṣìṣẹ́ nínú ilé ìjọsìn tí ń ṣe akọrin.

Bẹ́ẹ̀ni, mo ma ń pa àwọn fáìlì mi pamọ́. Mo máa ń fi wọ́n pamọ́ nítorí pé tó bá di ọjọ́ iwájú nígbà tí mo bá nílò àti ṣe àṣàrò àbí láti tọ́ka sí àwọn nǹkan kan èyí tí mo ti ṣe nínú iṣẹ́ mi, màá fẹ́ lọ padà sí ìdí fáìlì náà láti lọ wòó tó bá ní nǹkan bí àṣìṣe tí ó wáyé lójijì. Fáìlì tí mo fi pamọ́ yìí ni n ó fi rí ojú kodoro àti àlùyọ sí gbogbo ohun tó bá dìde gẹ́gẹ́ bí wàhálà ní àkókò náà. Nítorí ìdí yìí, fáìlì pípamọ́ ó jẹ́ ohun tó jẹ́ ohun gìídì àti gbòógì nínú iṣẹ́ ẹni.

Oríṣi ẹ̀bùn méjì ni mo máa ń fẹ́ràn láti fún àwọn ènìyàn. Ẹ̀bùn àkọ́kọ́ ni ẹ̀bùn owó tabua. Mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní owó tabua. Èyí tó lè mú kí ẹ̀rín kó wá sí ẹ̀ekẹ́ wọn, tí yóò sì mú kí ọkàn wọn balẹ̀ lórí gbogbo àdojúkọ tí wọ́n bá dojúkọ. Ẹ̀bùn kejì ni ẹ̀bùn ohun tó jẹ́ ohun mèremère. Èyí tí eeyan lè tọ́ka sí, tí mo mọ wípé tí n bá fún onítọ̀hún, yóò nífẹ̀ẹ́ rẹ, inú rẹ yóò sì dùn sí yóò jẹ́ nǹkan tó jẹ́ wípé ẹni òhun ti ń poǹgbẹ fún láti ọjọ́ tó ti pẹ́. Tó jẹ́ wípé tí n bá ra irú ẹ̀bùn bẹ́ẹ̀, ẹni òhun yóò fòfáyọ̀, yóò sì rẹ́rìn ayọ̀. Ọ̀nà méjì àti ohun méjì tí mo má ń nífẹ̀ẹ́ sí láti fi fún ènìyàn lẹ́bùn ni èyí. Èyí ẹ̀bùn owó àti ikejì ni ẹ̀bùn ohun tí ó jẹ́ wọ́n lógun lọ́kàn tí wọ́n ò ní agbára àti ní ń ó fi fún wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn.

Ah! Kódà mo fẹ́ran ata gidi gan lọ́pọ̀lọpọ̀ nínú oúnjẹ. Mo fẹ́ran oúnjẹ tó ní ata ò, nítorí pé kì í jẹ́ kí àyà kò rìn mí. Nígbà tí mo bá jẹ oúnjẹ tó ní ata, ẹnu mi yóò dáá wáyí, yóò mọ́. Kò dàbí nígbà tí ènìyàn bá jẹ oúnjẹ tí ò ní ata, tí èébì yóò máa gbé èèyàn, tí a máa ṣe bíi pé kí ènìyàn máa bu tọ́ kiri. Mo nífẹ̀ẹ́ sí oúnjẹ tó bá ní ata. N kò ún sá fún ata rárá, nítorí òwe Yorùbá kan sọ wípé: "ẹ̀mí tí ò bá jẹ ata, ẹ̀mí yẹpẹrẹ ni.

Mo ní ìmọ̀ díẹ̀ nípa bí wọ́n ṣe máa ń pa ẹja. Bótí ẹ̀jẹ́ wípé mi ò tí wà nínú ọkọ̀ ojú omi rí láti pa ẹja. Mo ní ìmọ̀ pé wọ́n ó wá ìkòlò, èyí tí yóò jẹ́ ohun tí yóò fa àwọn ẹja náà mọ́ra láti lè fi akọ́rọ́ mú wọn. Tọ bá ti wá ìkòlò yìí, wọ́n ó fi sí ẹnu akọ́rọ́ náà pẹ̀lú ìṣó tó wà ní ẹnu akọ́rọ́ náà. Wọ́n ó jù ú sí inú omi. Ní èrò pé kí àwọn ẹja náà lè jẹ ìkòlò tó wà lẹ́nu akọ́rọ́ náà. Ìkòlò tó fi sẹ́nu akọ́rọ́ yìí ni yóò jẹ́ ohun fàá fún àwọn ẹja torí àwọn ẹja ó nífẹ̀ẹ́ láti jẹ ìkòlò. Tọ bá sì ti dé ibi akọ́rọ́ náà, wọ́n á fẹ́ gbẹ́nu síi láti lè jẹ ìkòlò náà. Gálà ni akọ́rọ́ náà yóò mú ẹnu ẹja náà tí apẹja yóò sì fa sọ́kè.

Mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ìdí tí mo fi máa ń ṣiṣẹ́ láti ilé ni wípé ó ní àwọn olùbárà mí kan tí owó ò bá ti pè sí wọn lọ́wọ́ láàárín ago mẹ́jọ àárọ̀ sí ago márùn-ún ìrólé. Èyí tí mo máa fi ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ mi, tí owó bá ti pé sí wọn lọ́wọ́, tó bá ti sanwó wọlé ní ìrólé ọjọ́ náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni un óò ṣe iṣẹ́ náà lórí ẹ̀rọ ayélukára mi iyun fóònù ọwọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni un ó ṣe iṣẹ́ náà tí un ó sì báwọn gbé ọjà tí wọ́n fẹ́ rà wọlé ní ọjọ́ náà. Àwọn olùbárà mi, èmi wáa ń pè mí nípe pàjàwìrì wípé àwọn fẹ́ rajà lálẹ́. N kò sì ní lè lọ ibi iṣẹ́ mọ́ ní àkókò náà. Èyí tí yóò fa kí n ṣiṣẹ́ láti ilé. Ìgbà mí ọjọ́ ìsinmi ni yóò bọ́ sí. N kò sì ní lè ní àǹfààní àti lọ ibi iṣẹ́ mi gangan tí yóò mú kí ṣe iṣẹ́ òun láti ilé.

Mo niìfẹ́ àti máa wọ aṣọ tí ó bá bo ara, gẹ́gẹ́ bí ọmọlúàbí àtàtà. Mi ò fẹ́ aṣọ tí ó máa ń ṣí ara sí, nítorí atẹ́gùn àti wípé òwe Yorùbá kan ṣọ wípé ìrínisí ni ìsọnilọ́jọ̀ kí á múra bí a bá ṣe fẹ́ kí àwọn ènìyàn kó bá wa sọ̀rọ̀. Mo fẹ́ràn àti múra ní ìmúra ọmọlúàbí àtàtà, kí n wọ aṣọ tó bo àyà àti apá mi kì í sì wọ bùbá àti síkẹ̀tì tó bo ẹsẹ̀ mi èyí tí ò ṣi ìtàn sí, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Ìyá Màríà tí ń tẹja ni ń gbé ní ilé kejì mi. Mo mọ̀ ọ́ dáadáa. Ó jẹ́ oníwà tútù bí àdàbà ènìyàn. Ìgbàkígbà tó bá yan ẹja rẹ̀ ní ìta ilé rẹ̀ yóò máa kọrin. Ó sì jẹ́ ẹni tí kì í ja, tí kò sì ní ìwà jàgídíjàgan. Mo mọ̀ bàbá Múfù níṣàlẹ̀ àdúgbò mi bí ilé kẹrin sí wa bí yìí. Gbogbo ìgbà tí óò bá waa ọkọ rẹ kúrò nílé láàrọ̀ láti beere iṣẹ́ ojú pópóòná rẹ̀ yó tẹ pínpínpín mọ́tò rẹ̀ yóò sì kí gbogbo ará àdúgbò. Ó jẹ́ ọkùnrin tó máa ń ṣọ̀yàyà tó sì ń ṣeré pẹ̀lú àwọn ọmọdé ní àdúgbò. Bí ó bá darí padà bọ̀ wálé ní ìrọ̀lẹ́, yóò ra ǹkan panu fún tọmọdé tàgbà. Mo mọ ìyá bilikisu tí ń gbé ní iyàrá àkọ́kọ́ nínú ilé tí mò ń gbé. Ó jẹ́ ránṣọránṣọ ó sì jẹ́ àgbàlagbà. Ìyá òun, ó kú fún ọgbọ́n àti òye ọlọ́run, ó sì máa ń gbà mí níyànjú nígbà mi tí ọkàn mi bá pòrùrù. Kódà mo mọ̀ gbogbo àwọn ará àdúgbò mi dáadáa, èèyàn dáadáa ni wọ́n, wọ́n kì í ṣe oníjàgídíjàgídíjàgan èèyàn.